Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni cake. Cake jẹ́ ohun tí mo máa ń jẹ gẹ́run morun. Mo máa ń gbádùn ẹ̀ tí mo báa ń jẹ nítorí pé ó máa ń dùn gan. Ó sì dára fún ara àti fún ojú. Nítorí rí, àkàrà contain some protein that's very good for the body. Like protein is-- protein jẹ́ nǹkan tó dára fún ara gan, tó máa ń dènà àlòwàìsàn, tó máa ń build the ara.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayára bí àsárà tuntun? Mo máa ń ra ẹ̀rọ ayára bí àsárà tuntun ní gbogbo ọdún tuntun. Ọdún kan ni mo fi máa ń lo ẹyọ kan. Àti pé nígbà mi ti mi ń bá ló ti máa fi ra, wọ́n máa ń fún wa ní nǹkan tuntun ní ibi iṣẹ́ ní ọdọọdún, ní ìbẹ̀rẹ̀ ọdún, pàápàá jùlọ ẹ̀rọ ayára bí àsárà la máa ń gbá, nítorí pé ọ jẹ́ ọ̀kan nínú àwọn ìrìnsẹ̀ wàá tá a máa ń lò jù.

Tí ó máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ bẹ́ẹ̀ni, ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Wáyé nígbà tí mo bá nína ní orí ẹ̀rọ ayárabíàṣá mi, tàbí nígbà tí mo bá lọ síbí ṣẹ́ tí mà gbé kọ̀m̀pútà mi dání ní ó máa ń fi ìwé kọ, máa ń fi ìwé kọ nǹkan. Mo fẹ́ràn kí n máa fi ọwọ́ kọ nǹkan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí pé nígbà méta yìí máa lo kọ̀m̀pútà ó máa ń jẹ́ kí èèyàn lọ́ra, ó sì tún máa ń affect èèyàn bẹ́ẹ̀ ní tó kí ó bá dára ṣe àbí ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi.

Ṣé o mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdójúkójú? Bẹ́ẹ̀ni, mo máa ń dá ọkọ̀ dúró nígbàtí mo bá ń travel lọ sí ibi tó jìna. Tí mio bá fẹ́ gbé ọkọ̀ mi jáde, eyan máa dúró ní pópónà, eyan sì máa na wò sílẹ̀ tókọ bá ti ń bọ̀ wipé kó dúró. Tí kò bá sí tí i kún, a máa dúró gbéyan, ṣùgbọ́n tí o bá ti kún, won máa sọ fún awon ẹ̀yan pé mọ́tò wọn ti kún pé kí ẹ̀yan dúró, de òmi tó ń bọ̀ wá ní ẹ̀yìn. Ṣùgbọ́n eyan kì í dúró síwájú ọkọ̀ o. Eyan kì í dúró sí àárín pópónà tí èèyàn máa ń dá ọkọ̀ dúró. Eyẹn máa ń dúró sí ẹ̀gbẹ́ kan nibi popona níbi pópónà ni eyan fi máa ń dá ọkọ̀ dúró.

Báwo ni o se ma ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹ́gbẹ́? Kò sí bí ẹ̀yàn ṣe wà tí èyàn ò ní ní àwọn ìṣòro kankan, ṣùgbọ́n ìṣòro tí èyàn ní kò tó ǹkan bí i pé bí ọ̀nà tí bẹ́ẹ̀ eyan bá ti, ti, ti ṣètò wọn. Ó dára kí ẹ̀yàn mọ̀ bí ẹyan tí ń ṣe ètò àwọn ìṣòro tí èyàn ní. Ó sì dára kí ẹ̀yàn mọ̀ bí ẹyan tí máa n tètè mójútó ìṣòro kí wọ́n má ba à di n tí ọ lọ pẹ́ẹ́ ju.

Ṣé o máa ń kọ orin kẹ́lẹ́? Mo máa ń kọ orin ilé ẹ̀kọ́ kẹ̀rẹ́ bá yẹ kí èsìn bá fẹ́ sún alẹ́. Ìgbà náà ni mo máa ń kọ orin tí máa kọ fi mọ gbẹ́ olórun ga bi kin ma ko orin fuji àb'orin tó bá sá wùmí ṣà ó depend lórí mood tí mo bá wà. So the mood that I am with determine the type of song that I will be singing. Ṣùgbọ́n ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń kọ orin ilé ìjọsìn.

Ṣé o fẹ́ ràn coffee tàbí tea? Coffee ni mo máa ń mu jù ọ. Mo fẹ́ràn coffee ju tea lọ, ṣùgbọ́n mo fẹ́ ràn coffee náà, mo fẹ́ ràn tea náà ṣùgbọ́n coffee sá ni mo sábà máa ń mu jù nítorí pé tí a bá tá coffee kò jiná síbi iṣẹ́ mi. Mo máa ra coffee ni ojojúmọ́ níbi kan tí kò jiná síbi iṣẹ́ mi tí mo máa rà ni egberun kan kan nígbà tí a bá ti dé ibi iṣẹ́ nítorí pé ó máa ń jẹ́ kí ń gba òtútù nù. Ó máa ń jẹ́ ká, ó máa ń jẹ́ kí ara mi yíya gágá kí n lè ṣiṣẹ́ dáadáa. Tí bá de ti mu coffee kì í jẹ́ kó tete rẹ mí, ó máa ń jẹ́ kí eegun mi le gan.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí. Tá àwọn òyìnbó pé ní ship, mo ti gun ri ní àìmọye ìgbà. Ìgbà kí ìgbà tí mo bá ń jáde lọ àbí tí mo bá ń lọ sí, tí mo bá ń lọ sí vacation ní ìlú òkèrè, mo máa ń gun ọkọ̀ ojú omi. Àbí nígbà mi tíbi, tíbí ṣé bá rán mi lọ sí kí n lọ délífà ọjà fún àwọn mẹ́tọ́ wá lé ẹ̀yàn Ọ̀sà bí i ẹ̀yàn Ògùn, mo máa gun ọkọ̀ ojú omi lọ síbẹ̀.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Bàtà tí mo máa ń wọ̀ jù ni bàtà tá ń pè ní shoe tó máa ń bo gbogbo ẹsẹ̀, tá ń yẹn ni mò ń máa ń wọ̀. Nítorí pé o máa ń jẹ́ kó dàbò bo ara mi kì í jẹ́ kí ǹkankan semi lẹ́sẹ̀. Wọn máa ń dènà kòkòrò ẹsẹ̀. Wọn máa ń jẹ́ kí ẹsẹ̀ dùn ún wò gan. Wọn máa ń rẹwà lẹ́sẹ̀ yẹn tee yan bá ti wọ. Ó di ọ̀wọ́n yìí, shoe ni mo fẹ́ràn kín máa wọ̀ jù ni ọpọ̀lọpọ̀ igbá.

Báwo ni ìwà ìṣòwo rẹ ṣe rí? Ìwà ìṣòwo mi jẹ́ ìwà tó dára jùlọ nítorí pé kò sí bí èèyàn ó ṣe jẹ́ oníṣòwò tí kò mọ̀ bó ṣe ń húwa. Iwà gìdí ì ṣe pàtàkì ó sì ṣe kókó Ó dára kí èèyàn mọ̀ bí èèyàn ṣe ń bá oníbàárà sọ̀rọ̀, kí ẹ sì bá wọn sọ̀rọ̀ tọ̀wọ̀tọ̀wọ̀ àti ti ọ̀yàyàtọ̀yàyà. Ó dára kí èèyàn máa bọ̀wọ̀ fún oníbàárà gan nítorí pé gbogbo ẹ̀ ńá máa ń kíyèsi. Ó dára kí èèyàn máa bọ̀wọ̀ fún wọn nítorí pé àwọn ńá nbá 'yan rajà. Àwọn sì l'èyàn fẹ́ k'wọ́n ma wa bá yẹn rà nítorí pé láìsí àwọn kò ṣí ẹni tí ń ta ọjà.

Kí ni ìgbádùn rẹ? Àh ìgbádùn mi tó máa ń jẹ́ kí n gbádùn jù ni nígbà tí mo bá lówó lọ́wọ́. Tí mo lówó lọ́wọ́ gan lákàntì, ó máa ń jẹ́ kí inú mí dùn. Nítorípé kò sí béyàn ó ṣe lówó lọ́wọ́ t'ẹ́rù ó báàyàn. Ó dára kí èèyàn lówó lọ́wọ́ ní ọmọkùnrin, kí èèyàn lówó gan nítorí pé owó ló se ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Fún ìdí wọ̀nyìí in tó máa jẹ́ kí inú mi dùn jù ni kí n lówó lọ́wọ́ àti kí nsì tún wà ní ìlera tó pé kí n má ṣe àìsàn rárá.